Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin, orin takasufe àti orin "Afrobeat". Mo fẹ́ràn orin Afrobeat jù torí ó máa ń jẹ́ kí inú mi dùn, ó dẹ̀ máa ń mú mi lára dá, ó dẹ̀ máa fẹ́ kí n máa dàbí pé kí n fẹ́ máa jó.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Tí nínú okoòwò mi, mo máa ń wá àwọn oníbàárà tuntun. Mo máa ń ṣe ìpolówó ọjà láti rí oníbàárà tuntun. Mo máa ń polongo ọjà tí mo ń ta fún àwọn èèyàn tó aláìyíká kí n lè rí oníbàárà tuntun.

Nígbà wo ni o kẹ́yìn ní ala burúkú? O tipẹ́ tí mo ti ní ala burúkú, ṣùgbọ́n ala burúkú tí mo ní gbẹ̀yìn ni ala tí mo rí ejò, tí mo ṣe àkíyèsí pé tí bá ti wo eré sinimá tí ejò wà nínú ẹ̀, mo máa ní ala tí mo máa rí ejò.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí. Nígbà tí mo lọ sí àdúgbò tí mi ò mọ̀ àyíká rẹ̀ dáadáa, mo ṣìnà. Ṣùgbọ́n nígbà tí mo ṣìnà, nígbà tí mo ṣe àkíyèsí pé mo ti ṣìnà, mo béèrè lọ́wọ́ àwọn èyàn tó wà ní àyíká bí mo máa ṣe padà sí ibi tí mo ti wọ inú àdúgbò oun náà.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mi ò fi bẹ́ẹ̀ gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torí àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ mi kò mú làákàyè dání. Irú ìgbàgbọ́ kúnlẹ̀ kí a tán. Tí eeyan bá ní ewo ni orúnkún, kí eeyan lọ kúnlẹ̀ kí a tán lára kùtùkùtù.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fi pàtàkì sí àdéhùn. Tí bá ti ṣe àdéhùn fún ẹni kan, mi ò kí ń, mi ò kí ń jẹ́ kó yẹ. Nítorí èyí, mi ò kí ń gbàgbé àdéhùn tí bá ti ṣe.

Ṣé o fẹ́ràn wíwo àwọn irawo nko Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn irawo. Tí ó bá ti di àṣálẹ́, mo máa ń gbẹ́ eni síta láti sùn sí abẹ́ sánmọ̀ kí n lè máa wo àwọn Mo fẹ́ràn láti máa wo àwọn ẹrọ wò.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Oúnjẹ tí mo mọ̀ láti sè dáadáa ni àmàlà. Tí n bá fẹ́ ro àmàlà, mo máa gbómi kaná, mo máa jo èlùbọ́. Tó mi bá ti hò, mo máa da èlùbọ́ sínú omi tó ń hó, mo dẹ̀ máa ro títí tó máa fi fẹ́lẹ́

Báwo ni o fi máa ń kí àwọn ènìyàn? Bí mo bá fẹ́ kí àwọn ènìyàn, mo máa ń kí wọn gẹ́gẹ́ bí àsìkò tí a wà ní ọjọ́. Tí a bá wà láàárọ̀ máa kí wọn pé "ẹ káàárọ̀", tí a bá wà lásàn máa kí wọn pé "ẹ káàsán", tí a bá wà ní ìrọ̀lẹ́ máa kí wọn pé "ẹ kú ìrọ̀lẹ́", tí a bá dẹ́wàá lálẹ́ máa kí wọn pé "ẹ káalẹ́".

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Ǹkan tí n bá ní mo máa tún lo dáadáa láti fi lo pẹ̀lú bó ṣe wúlò. Mo máa ń ṣe àtúnlo àwọn nǹkan bí àtúnlo aṣọ, àtúnlo bàtà.

Ṣé o fẹ́ran, ṣe o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn. Àwọn àlọ́ tí mo fẹ́ran jù ni àwọn àlọ́ nípa ìjàpá ọkọ Yáníbo. Mo fẹ́ran ìjàpá nítorí pé ó jẹ́ ọlọ́gbọ́n.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Àwọn ojú òpó ayélujára tí ó wà ni àwọn òpó telecommunication tó máa ń gbé ohùn wa lọ káàkiri àgbáyé, tí a bá tí ń pè àwọn èèyàn lórí ẹ̀rọ fóònù.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi kí n tó jáde láàárọ̀ tàbí tí ó bá ti dọ̀tí. Mo máa ń fọ tí ó bá ti dọ̀tí torí mi ò fẹ́ràn láti máa wa ọkọ̀ mi tí ó bá ti dọ̀tí. Tọkọ mi bá ti dọ̀tí, mo máa ń gbe, mo máa ń fọ dáadáa kí ó mọ́.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọọ ọ̀sẹ̀? Mo máa ní ìpàdé lọ́sọ̀ọ́ ọ̀sẹ̀ bi ẹ̀ẹ̀mẹta sí ẹ̀ẹ̀mẹrin. Mo ní ìpàdé pẹ̀lú àwọn tí mo ń bá ṣiṣẹ́, mo ní ìpàdé pẹ̀lú àwọn tí mo bá kírun ní mọ́ṣáláṣí, mo dẹ̀ ní ìpàdé pẹ̀lú àwọn tó ń gbé ní àdúgbò kan náà ta tí mo ń gbé.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò tí mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti lo àwọn ìmọ̀ tí mo ti ní ní ìsìn láti fi wá iṣẹ́ ní ọjọ́ iwájú.

Ṣé o ní gíláàsì ọrùn? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn. Mo ní gíláàsì ọrùn mo dẹ máa fi ń wo ọrùn tí ọrùn bá mu gan. Mo máa ń lo gíláàsì ọrùn láti fi wo ọrùn tí n bá ti fẹ́ jáde kúrò nínú ilé mi.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́. Mo máa ń gun kẹ̀kẹ́ bí eré, bí eré ìdárayá. Mo má ń, mo máa ń ṣe àwọn eré ìdárayá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ká máa gun kẹ̀kẹ́

Ṣé o máa ń fi ìdáàbò bò oòrùn sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìdáàbò bò òorùn sára. Mo ní oríṣi ìdáàbò bò oòrùn ara mẹ́ta. Mo máa ń lo ìkan ní àárọ̀, mo máa ń lo ìkan ní ọ̀sán, mo dè máa ń lo ìkan ní ìrọ̀lẹ́ tí n bá fẹ́ jáde.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo má ń ṣíṣe fún ma- wákàtí mẹ́wàá ní ojoojúmọ́. Mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́jọ àárọ̀. Mo dè máa ṣiṣẹ́ títí ago máarùn ìrọ̀lẹ́.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mo fẹ́ràn ilé ìṣẹ̀mbáyé torí ó máa ń mú mi rántí àti kí n mọ àwọn àṣà àti ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní àárọ̀ kùtùkùtù láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo ní láti ṣe ní ọjọ́ náà kí a, kí n de lè bá rí àsìkò láti sinmi tí n bá ti parí iṣẹ́

Báwo ni o ṣe maá ń darí àwọn òṣìṣẹ́. Mo má ń darí àwọn òṣìṣẹ́, pé kí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ní láti ṣe. Mo má ń darí wọ́n, pé kí n sọ fún wọ́n iṣẹ́ tí wọ́n láti ṣe ní ọjọ́ náà, kí wọ́n dé ṣe.

Ṣé o ní ọkọ? Rárá mi ò ní ọkọ nítorí pé ọkùnrin ni mí ṣùgbọ́n mo ní ìyàwó àfẹ́sọ́nà. Èmi àti ẹ̀ tìjọ́ fẹ́ra fún ọdún méjì, a dẹ́ ti ní lọ́kàn pé a máa fẹ́ra wa láìpẹ́.

Ṣé o máa ń pa oun ọ̀ṣọ́ ṣara? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa oun ọ̀ṣọ́ ṣara. Mo má-- oun ọ̀ṣọ́ tí mo máa ń lò ni òrí àti adin àgbọn àti adí dúdú. Mo máa pa oun ọ̀ṣọ́ ṣara láti ṣe lè mú kí ara mi kó mọ́ kó dé máa dán, kí awọ̀ mi kó dé mo ra.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi fún ẹni tí mi ò mọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi fún àwọn mẹ̀lọ́bí mi àti àwọn ọ̀rẹ́ mi tàbí ẹni tí mo bá mọ̀. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa fún àwọn ǹkan tó máa mú inú wọn dùn.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti ẹ̀kọ. Mo fẹ́ràn láti máa jẹ àkàrà àti ẹ̀kọ torí ó jẹ́ oúnjẹ tó máa ń múni mọkún tó dẹ̀ dùn, tó dẹ̀ ní èròjà tó dùn dáadáa.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Lárúbáwá. Mo fẹ́ kọ́ èdè Lárúbáwá torí mo jẹ́ Mùsùlùmí. Mo dẹ̀ fẹ́ mọ èdè Lárúbáwá kí n lè má mọ nǹkan tí ó wà nínú ìwé Quran, Al-Quran. Mo fẹ́ mọ èdè Lárúbáwá torí ìgbà tí mo bá máa lọ fún hajji.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún jẹ́ ìgbà tí mo wà ní, ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ primary school. Mo sunkún nítorí pé olùkọ́ mi nà mí torí pé mi ò ṣe ilé iṣẹ́ àmúrelé mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì ní ojoojúmọ́. Mo máa ń fọ eyín mi ní àárọ̀ kí n tó wẹ̀ àbí tàbí tí n bá ti wẹ̀ tán. Mò dí máa ń fọ eyín mi ní alẹ́ tí n bá ti jẹun tán kí n tó lọ sùn.

Ṣé o fẹ́ràn jiyàn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jiyàn. Mo máa ń jiyàn lórí àwọn nǹkan tí ó jẹ́ ǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ, tí ó dẹ̀ ní ìlò kí èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀, kí èèyàn ṣe ìtan fińfiń nípa ǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú oko? Sé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò kí ń bínú tí n bá wà nínú ọkọ̀ torí ọkọ̀ ó jẹ́ nǹkan tó máa ń mú ìrìnàjò mi kò fúyẹ́ kò má le.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ará àdúgbò mi, mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ àwọn tí a jọ ń gbé nínú, nínú, nínú agboolé kan náà. Mo dẹ̀ mọ àwọn tí ilé wọn wà nínú àdúgbò mi. Mo ní àwọn ọ̀rẹ́ púpọ̀ nínú àdúgbò mi.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mùsùlùmí ni mí, mo máa ń lọ sí mọ́ṣáláṣí láti kírun láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́. Mo sì máa ń lọ sí mọ́ṣáláṣí ní ọjọ́ Jímọ̀ láti kí ìrun Jímọ̀. Mo dè máa ń lọ sí mọ́ṣáláṣí ní ọjọ́ ìsinmi náà.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni bàtà tí àwọn ọlọ́yinboń pé ní palm tàbí slide. Mo fẹ́ràn láti máa wọ̀ ní torí pé ó máa ń mú kí ẹsẹ̀ mi kó, kó ṣe dáadáa, kó múlẹ̀, mo dẹ̀ máa ń rìn dáadáa ní.

Kí ni o máa ń mu ẹ rẹ́rìn? Mo máa ń rẹ́rìn tí n bá wo, tí n bá wo àwọn movie sinimá, eré sinimá tàbí tí n bá wo àwọn eré àwọn apanilẹ́rìn tí àwọn olóyinbo ń pè ní comedian. Mo de máa ń rẹ́rìn tí n bá, tà awọn ore bá ń pa mí ni, tọ́ n bá ń ṣàwàdà.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ ọ̀tún mi. Mo máa ń kọ ìwé tí bá fẹ́, tí bá fẹ́, tí mi ì bá fẹ́ gbàgbé nǹkan tó ṣe pàtàkì, mo máa ń kọ ó sílẹ̀ tàbí tí mo bá fẹ́ rántí ǹkan tí mo kà, mo máa ń kọ ìwé sílẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù, ó ti ju ọdún kan lọ. Mo gun ọkọ̀ akẹ́rù ní ọjọ́ tó jẹ́ wípé owó tí mo máa fi wọ ọkọ̀ ò tó. Mi ò ní owó àti wọ ọkọ̀

Kí ni adùn tí o fẹ́ràn jù nínú ice cream? Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream, òun ni chocolate, adùn chocolate. Mo fẹ́ràn adùn chocolate torí ó dùn, ó dẹ́, mo de, mo de fẹ́ràn rẹ̀, nítorí pé, nípé kò wọ́n.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Láti ọmọ ọdún mẹ́wàá ni mo ti ń dáwẹ̀ fún ara mi. Mo máa ń wẹ̀, tí n bá fẹ́ wẹ̀, mo máa pọn omi tó mọ́ sínú bọ́kẹ̀tì tàbí kí n lo omi láti inú ṣáwà, mo de máa fi oṣe fọ ara mi kí ara mi lè balẹ̀ mon.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán. Mo fẹ́ràn láti máa ya àwòrán fún àwọn ọ̀rẹ́ mi tó bá fẹ́ ya àwòrán. Mo máa ń ya àwòrán tí oorun bá ń wọ̀ àti tí oorun tó bá ń jáde ní òwúrọ̀. Mo fẹ́ràn láti máa ya àwòrán torí mo nífẹ̀ẹ́ láti máa wo òórùn ní ìrọ̀lẹ́.

Ṣé eyín máa ń fọ ọ? Rárá, eyín ò kí ń fọ́ mi. Eyín ò kí ń fọ́ mi nítorí pé mo máa ń tọ́jú eyín mi, mo dẹ máa ń ṣe ìmọ́tótó eyín mi. Mi kì í jẹ oúnjẹ tó bá ní ṣúgà jù, mi ò kí ń mu omi tó bá tutù jù. Mode máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀méjì ní ojoojúmọ́

Ṣé o máa ń bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Mo máa ń bèrè ọ̀nà tí n bá ń lọ sí ibi tí mi ò mọ̀. Tó bá dẹ́fẹ́ tí dà bí ípé mo ti ń ṣìnà àbí mo ti ṣìnà, mo máa ń bèrè ọ̀nà kí n má ba sọnù.

Data tí o máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó, data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó pọ̀ tó ten gigabyte, data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó ten gigabyte torí mo ní ọ̀pọ̀lọpọ̀ tí mo máa ń ṣe ní orí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dá? Mo máa ń rí dájú wípé ọjà mi dá láti ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọjà mi. Tí n bá ń ṣe ọjà mi, mo máa, mo máa ń mójú tó bí àwọn òṣìṣẹ́ mi ṣe ń ṣe, mo dè máa ń, mo dè máa ń wo dáadáa tí wọ́n bá ti parí.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí a bá jáde. Tí a bá jáde lọ, lọ síbi tí ó nílò kaa ná owó, a máa pín dọ́gba dọ́gba sí iye àwa tí a wà níbẹ̀.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ Chelsea. Mo fẹ́ràn Chelsea torí wọ́n ní agbá bọ́ọ̀lù tó mọ bọ́ọ̀lù gba dáadáa. Wọ́n dẹ̀ máa ń gba ife àwọn erí, àwọn, àwọn Premier League dáadáa.

Ṣé o máa ń pàdé àwọn afójùsùn títa rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń pàdé àwọn afójùsùn títa mi. Mo máa ń pàdé àwọn afójùsùn títa mi torí mo máa ń ṣe ìpolówó ọjà. Kí àwọn kí n ba lè ní alábá alábara. Àwọn tí wọ́n máa, tí wọ́n máa rọjà lọ́wọ́ mi tuntun yàtọ̀ sí àwọn tí mo ní tẹ́lẹ̀

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Mo máa ń ní òwúrọ̀ kọ̀ọ̀kan, òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa kọ́kọ́ jí, mo máa gbàdúrà. Tí n bá ti gbàdúrà tán, mo máa jókòó ronú ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ tí mo wà.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

Ṣé o máa ń ṣe eré ìdárayá? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe eré ìdárayá. Mo máa ń gbá eré football, eré table tennis, eré kí ń máa sá eré. Mo de máa ń gbá eré basketball. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Mo ní àgbàlá òjò láti máa gba omi òjò láti tọ́jú tí òjò bá rọ̀ kí n lè bá ba ní omi tí mo máa fi tí mo máa, tí mo máa lò tí a bá wà ní àsìkò rẹ̀rùn.

Báwo ni ìbásepọ̀ rẹ pẹ̀lú olórí isẹ́ rẹ? Ìbásepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi jẹ́ ìbásepọ̀ tọ́ga sí ọmọṣẹ́. Mo máa ń fi ìbọ̀wọ̀ fún ọ̀gá mi, olórí isẹ́ mi níbi isẹ́.

Ṣé o má ń mú àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn èrò ìlera. Mo má ń mú àwọn èrò ìlera bí i vitamins and supplements. Mo má ń mu vitamin C, mo má ń mu calcium, mo má ń mu omega-3 acid, mo máa ń mu folic acid.

Ṣé o, ṣe o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni mo máa ń sùn ní ọ̀sán. Mo máa ń sùn ní ọ̀sán ní ọjọ́ ìsinmi, ní ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú. Mo máa ń sùn ní ọ̀sán láti lè ní ìsinmi kí ara mi lè ba le ya dáadáa.

Nígbà wo ni o máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun sí ẹ̀rọ ayárabíàṣá mi tí, tí mò ń lò tó bá ti ń yọ mí lẹ́nu, tó bá ti ní àwọn nǹkan tó ń bàjẹ́ nínú rẹ̀ tó ti ń pọ̀jù.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára. Ojú mi dára mi ò dẹ́niló láti lo igo láti máa ríran. Ego tí mo máa ń lò jẹ́ ego tí ó dáàbò bo ojú mi láti iná púpọ̀ jù.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí n tó lọ sùn, mo máa ń kọ́kọ́ gbàdúrà. Mo dẹ̀ máa jókòó láti ronú nǹkan tí mọ fẹ́ ṣe ní ọjọ́ ti ó ń bọ̀ tí mo máa jí sí. Mo máa ń gbáradì fún ọjọ́ ti ń bọ̀ láti alẹ́ kí n tó sùn.

Ṣé o fẹ́ràn láti lo ẹran ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé ó máa ń jẹ́ kí irin mi kó yá, mi i dẹ̀ níí ṣe wàhálà púpọ̀ jù.

Bẹ́ẹ̀ni, ṣe o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń pẹja. Mo fẹ́ràn láti máa, láti máa pẹja aro. Mo máa ń lọ sí odò láti pẹja arọ. Mo máa ń fi ẹja arọ tí bá pa lódò, mo máa ń fi se ọbẹ̀ tí mo máa ń fi jẹun.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

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ tí a bá ní eré àti jẹ́ kí àwọn òṣìṣẹ́ múra wa dáadáa. Mo jẹ máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ láti lè ṣe àṣeyọrí ní ibi iṣẹ́.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú, ojú irin rí. Mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní oṣù December ọdún tó kọjá. Mo rìn lọ sí, mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin lọ sí Èkó láti lórí àwọn mọ̀lẹ́bí mi.

Ṣé o máa ń fi ìpara sara? Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sara. Mo máa ń fi ìpara sara ní àárọ̀ kín tó jáde. Mo de máa ń fi ìpara sí ara dáadáa ní àsìkò ọyẹ́. Mo máa ń fi ìpara sí ara láti fi tọ́jú àwọ̀ ara mi àti láti má jẹ́ kí àwọ̀ mi funfun.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin yàrá ọkọ̀? Bẹ́ẹ̀ ni, mo máa ń tẹ́lẹ̀ òfin yàrá ọkọ̀. Mo máa ń tẹ́lẹ̀ òfin yàrá ọkọ̀ kí ma má ba à fi ọkọ̀ mi ní ìjàmbá. Mo máa ń tẹ́lẹ̀ yàrá, òfin yàrá ọkọ̀ kí ọjọ́ tí mo máa fi lo ọkọ̀ mi kó ba à fi lè pe.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà tí mo máa ń fi ń polówó ni kí n, ni kí n má lọ àtẹ̀jáde orí paper, kí n máa pín káàkiri fún àwọn ènìyàn ní àárín àwùjọ kó ba lè mọ iṣẹ́ oko òwò mi.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí mo bá pàdé àwọn, àwọn tí a jọ ń ṣiṣẹ́ ní ibiṣẹ́, mo máa ń bá wọn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí mo bá dẹ̀ pàdé àwọn tí mo mọ̀, mo máa ń kí wọn nínú ẹ̀rọ ìgbésókè.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán ní ojoojúmọ́? Mi ò kí ń sábà wo ojú àwòrán ní ojoojúmọ́ ní àarín oṣẹ. Ní ọjọ́ ìsinmi ni mo máa ń wo a-ojú àwòrán dáadáa. Mo máa ń wo ojú àwòrán ní ọjọ́ àìkú àti ọjọ́ àbámẹ́ta.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Àwọn ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni pé kí n máa ṣiṣẹ́ mi ní àsìkò, kí n dẹ̀ máa ṣe iṣẹ́ tó bá ti ní kí n ṣe láì sọ fún mi láti olórí iṣẹ́ mi.

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Mo ní àìsàn ìkóríra sí ilá. Mo korira ilá nítorí pé ilá jẹ́ oúnjẹ kan tí ó yọ̀ jù. Ó dẹ̀ máa ń mú mi kí n fẹ́ máa bì. Tí n bá jẹ ilá, ebi máa ń gbé mi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mi ò kí ń pàrọ̀ ọkàn mi nítorí pé òótọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Èèyàn dẹ̀ ní láti máa sọ òótọ́ fún ara èèyàn. Mi ò kí ń pàrọ̀ fún ọkàn mi nítorí pé tí n bá pàrọ̀ fún ọkàn mi, mi ò ní lè ṣe nǹkan tí mo ní ṣe.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ láti máa wo ìwà wọn àti ìwà tó máa ń wù tí iṣẹ́ bá wà, wọ́n dẹ̀ ṣe máa ń ṣiṣẹ́. Mo mọ àwọn tí mo máa ń yàn ní alábàáṣiṣẹ́pọ̀, ni àwọn tó mú iṣẹ́ wọn kárakára tí wọ́n dè ní àforítì.

Ìgbà melò ní o máa ń wo fóònù rẹ lójoójúmọ́? Mo máa ń wo fóònù mi nígbà, nígbà tó pọ̀ ní ojoojúmọ́. Mo máa ń wo fóònù mi nítorí pé ó jẹ́ ohun pàtàkì ní ǹkan tí mo máa ń lò ní ojoojúmọ́. Mo máa ń fi bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀. Mo dẹ̀ máa ń fi wo orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò. Àwọn, àwọn ímélì àìwúlò máa ń wọlé sórí ímélì mi. Mi ò mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ẹnu, bí àwọn ímélì àìwúlò ṣe máa ń wọ ímélì mi, ṣùgbọ́n mo máa ń rí àwọn ímélì àìwúlò nínú ímélì mi.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ nítorí láti rí owó náà ní ọjọ́ ọ̀la fún àwọn nǹkan pàtàkì tí mo fẹ́ ṣe. Mo máa ń pa owó pamọ́ nítorí àwọn bùkátà tó máa ń jẹyọ ní ọjọ́ ọ̀la tí èèyàn ò ro tẹ́lẹ̀

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń tan ìkíni lórí fóònù mi. Mo máa ń kí àwọn ọ̀rẹ́ mi, àwọn mọ̀lẹ́bí mi, àwọn èèyàn tí mo mọ̀, àwọn tí wọ́n gbé ní àwùjọ mi, mo máa ń kí wọn lórí fóònù. Mo máa ń tan ìkíni dáadáa ní orí, orí fóònù mi.

Ṣé o féràn oúnjẹ tí ó ní ata? Bẹ́ẹ̀ni, mo féràn oúnjẹ tí ó ní ata. Mo fẹ́-- mo máa ń jẹ oúnjẹ tí ó ní ata ní ọ̀pọ̀lọpọ̀. Mo máa ń jẹ oúnjẹ bíi èkuru, ọ̀fadà tó ní ata lọ̀tọ̀-- lọ́pọ̀lọpọ̀. Mo féràn ata. Mo féràn oúnjẹ tó bá ní ata.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkòkò rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń dáàbò bo ayé ìkòkò mi láti má máa gba cookies ní orí fóònù mi, àti láti má máa tẹ ǹkan tí ò dáa ní orí fóònù mi tí bá ti ń lo Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń lo àwọn, ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ orùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ orùn. Mo máa ń lo àwọn ero tó máa ń jẹ́ kí ohùn mi lọ sókè tí n bá ti ń sọ̀rọ̀ níbi tí àwọn èèyàn pọ̀, bíi microphone.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn, àwọn alábáṣiṣẹ́pọ̀? Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ láti, láti ṣe ìmọ̀ mímọ ẹ̀, láti mọ̀, láti jẹ́ kí a mọ ara wa.

Kí ni àwọn ìdojúkọ ti ó wà ní ibi iṣẹ́ rẹ? Kò sí ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni. Iná tí ò ń ṣí fún wákàtí gugùn. Iná máa ń wà ní ibi iṣẹ́ mi ṣùgbọ́n iná ò kí ń ṣí fún wákàtí gígùn. Iṣẹ́ mi dè ọ máa ń gba wákàtí gugùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì. Mo máa ń mu àwọn omi oun oun mímu purotéènì bíi creatine tí n bá ti ń ṣe eré ìdárayá kí àwọn iṣan ara mi lè máa tóbi sí dáadáa. Mo máa ń mu ohun ìmu purotẹ́ẹ̀nì.

Ní ìgbà, nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà tí mo kọ́ ǹkan tuntun gbẹ̀yìn ní ibi iṣẹ́ ni ọ̀sẹ̀ tí ó kọjá. Mo ti ń kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ fún bí ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn, ṣùgbọ́n ọ̀sẹ̀ tó kọjá ni ó parí. Mo kọ́ data analytics ní ibi iṣẹ́.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Tí ooru bá mu nínú ilé mi, mo máa ṣí ọkọ mi sílẹ̀ kí atẹ́gùn lè máa fẹ́ wọnú ọkọ̀ mi. Mo dè máa jẹ oúnjẹ mi nínú ọkọ̀ mi.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù tó jẹ́ wípé ó máa ń gbéyàn lọ sí orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn áàpù bíi Twitter, WhatsApp, Snapchat, àti TikTok. Áàpù tí mo fẹ́ràn láti máa lò jù ni Twitter.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí kan ni mo máa ń lò láti fi sùn. Mo máa ń lo Ìrọ̀rí kan sí abẹ́ eyín mi tàbí abẹ́ ọrùn mi tí n bá fẹ́ sùn. Ìrọ̀rí kan ni o, ni o, ni o mọ̀ mí lára láti máa lò ni ó dẹ̀ ṣàǹfààní fún mi láti máa lò.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ kí àsìkò ìparí iṣẹ́ tó dé. Bí wákàtí kan sí iṣẹ́, mo máa palẹ̀ mọ́ ibi iṣẹ́ mi, mo dẹ̀ máa parí iṣẹ́ tí mò ń ṣe fún ọjọ́ náà kí àsìkò ìparí iṣẹ́ tó dé.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ wíwẹ̀ bi mẹ́ta. Mo máa ń wọ aṣọ wíwẹ̀ mi lọ wẹ̀ ní inú swimming pool. Mo má-- mo fẹ́ràn láti máa wẹ̀ pẹ̀lú aṣọ wíwẹ̀ mi. Aṣọ wíwẹ̀ mi, ó jẹ́ aṣọ dúdú.

Omi ti mo máa ń mu ní ojoojúmọ́ ó jẹ́ bí omi lítà mẹ́ta. Mi ò kí ń sábà mu omi púpọ̀ jù nítorí pé mo jẹ́ ènìyàn tó kórìíra láti máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀. Mi ò kí ń sábà fẹ́ràn láti máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ lóòrèkóòrè.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn mọ̀lẹ́bí mi tó jẹ́ wí pé a kìí sábà ríra, a de n gbé ní ibi tó jìnnà sí ara wọn. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ ni, mo máa ń sáré. Mo máa ń sáré láti fi ṣe eré ìdárayá láti mú ara mi láya, láti mú ara mi dá. Mo dè máa ń fi ṣe eré ìdárayá láti mú kí àlàáfíà wà nínú ara mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ni àárọ̀ à no. Ní ìgbà tí mo jí láàrọ̀ tí mo parí gbogbo iṣẹ́ tí mo ní láti ṣe nínú ilé, mo lọ sí ilé oúnjẹ láti ra oúnjẹ kí n tó máa lọ sí ibi iṣẹ́.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni ibi àwọn tí a ti máa ń ṣe eré ìdárayá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti mọ̀lẹ́bí mi. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá gidi gan. Mo dè fẹ́ràn láti máa lọ síbi ibi ìṣe eré ìdárayá.

Ṣé o jẹ́ ènìyàn tó máa n ṣe ètò ǹnkan? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ènìyàn tó máa n ṣe ètò ǹnkan. Mo máa n ṣe ètò ǹnkan tí mo bá ní ṣe ní ọjọ́ púpọ̀ kí ǹnkan tí mo ní ṣe náà tó dé. Mo máa n ṣe ètò ǹnkan púpọ̀ gan.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Mo máa ń gba iyìn pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kó má dàbí mi pé mo jẹ́ ẹni tó ní ìgbéraga àbí ẹni tó jẹ́ afójúdì. Mo máa ń gba ẹ̀yìn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ nítorí kín má dàbí pé mo ní ìgbéraga.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n tó bu ọwọ́ lò. Mo máa ń ka àwọn àdéhùn kí n lè mọ ǹkan pàtàkì tí wọ́n fi tó wà nínú àdéhùn tí mo máa máa ṣe. Mo máa ń ka àdéhùn dáadáa.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí n kọrin. Mo máa ń kọrin dáadáa. Mo máa ń kọrin àwọn Afrobeat àti àwọn orin tàka súfe tí mo fẹ́ràn. Mo máa ń kọrin Burna Boy, mo máa ń kọrin Asaa, mo máa ń kọrin Brymo tí n bá gbọ́ orin ní orí fóònù mi.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mi ò ṣe ẹni tí kò jẹ ẹran. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa jẹ ẹran màálù, ẹran ìgbín, ẹran ewúrẹ́, ẹran ọ̀yà. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo dẹ̀ fẹ́ran ẹran màálù jùlọ.

Ṣé o ti gún ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni mo ti gún ọkọ̀ ojú omi rí. Mo gún ọkọ ojú omi nígbà tí mo lọ sí Lokoja ní orí odò Niger. Mo gún ọkọ̀ ojú omi láti Sọdá sí ìlú kan tí mò ń lọ ní ibẹ̀.

Ṣé o ní àwòrán lára? Rárá mi ò ní àwòrán, mo ní, mi ò ní àwòrán, àwòrán lára. Mi ò ní àwòrán lára torí yíya àwòrán sí ara èèyàn ó máa ń ba awọ ara ẹ̀, ó lè ba awọ ara èèyàn jẹ́. Mi ò ní àwòrán sí ara.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Mi ò kì ń jẹ enu palapala. Mi ò de kí ń jẹ ohùn hanhan. Mo máa ń rọra máa jẹun ni. Mo de máa ń bo ẹnu mi tí n bá jẹun. Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun.

Ìgbónájẹ́ jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbóná jẹ́jẹ́ irú tí mo fẹ́ràn nínú yàrá mi ni ìgbóná tó máa ń jẹ́ kí yàrá mi kó ní kó, kí ìgbóná náà kó lọ́wọ́rọ́, kó má gboná jù.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù kínní. Mo fẹ́ràn oṣù kínní nítorí pé ó jẹ́ oṣù tí ọjọ́ ìbí mi bọ́ sí. Nínú oṣù náà, mo máa ń gba ẹ̀bùn púpọ̀ láti ọwọ́ àwọn ẹbí àti ọ̀rẹ́ mi nítorí ọjọ́ ìbí mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo lọ sí ọjà láti lọ ra oúnjẹ àti ohun tí mo ní láti ọjà sí inú ilé mi. Mo lọ ra oúnjẹ jíjẹ tí màá se àti èlò tí màá fi sè é.

Ṣé o máa ń wọ ago-ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aago ọwọ́. Mo máa ń wọ ago-ọwọ́ láti máa fi mọ àsìkò, iye wákàtí tó, tí mo ti lò ní orí nǹkan tí mò ń ṣe. Mo máa ń wọ ago-ọwọ́ láti mọ kíì, kíni wákàtí wo la wà nínú ọjọ́

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni aṣọ tí ó bá, tí ó bá fún ara mi, tó jẹ́ pé àyè wà ní ara aṣọ ọ̀hún náà dáadáa, tí mò lè rìn dáadáa, tí mo dẹ̀ lè mí nínu aṣọ náà, tí aṣọ ọ̀hún náà tún wá rẹwà.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ẹ ṣiṣẹ́? Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ni a máa pín iṣẹ́ tí a bá ní ṣe, a máa pín láàrín ara wa, a dẹ̀ máa ṣe. Tó bá dẹ̀ ni pé tó bá dẹ̀ nílò ká-káṣí jọ ṣe iṣẹ́, a jọ máa ṣe.